Mo ní nọ́mbà orílè, mo ní nọ́mbà orílè, n ṣé ní ní nọ́mbà orílè. Zero seven zero six zero six six four nine eight seven. Nọ́mbà orílè mi is plus two three four. Ọmọ Naija ni mí.

Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Mo ti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì rí. Láti Jumia, mo ra clipper, rechargeable clipper láti Jumia, mo ti ra aṣọ láti Jumia, mo ti ra báàgì kékeré láti Jumia. So, mo máa ń ra nǹkan láti orí Íńtánẹ́ẹ̀tì.

Mo máa ń gba àwọn ímélì àìwúlò dáadáa. Ìyẹn ni spam. Mi ti ẹ ni mọ eni tó, àwọn company tó ń send ẹ, á kan dédé wọ ímélì mi. Tí mo bá ti ṣí ímeélì, màá kan máa rí àwọn nǹkan tí mi ò, tí mi ò bargain fún. Àwọn, mo máa ń delete ẹni. Wọ́n máa ń pọ̀ gan an so àti delete ẹ̀ gan an máa ń fún mi ní problem nígbà mi.

À, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Aago márùn-ún ni mo máa ń jí lójoojúmọ́. Aago márùn-ún àárọ̀ kùtùkùtù. Tí mo bá ti jí, màá kọ́kọ́ gbàdúrà. Tí mo bá ti gbàdúrà, màá wà lọ fún road work. Tí mo bá dé, màá fọ ẹnu mi, màá wẹ̀, màá máa lọ sí ibi iṣẹ́

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé kí n acquire more experience on IT and job experience. Óun ni mo fi máa fi improve output mi fún next job tí máa máa ní.

Èmi ò tí wọkọ̀ ojú Òfurufú rí. Àmọ́ tí mo bá wọkọ̀ ojú Òfurufú, mi ò ní jókòó síbi fèrèsé o. Mi ò ní jókòó síbi ilẹ̀ fèrèsé láíláí. Mi lè láìkẹ́ àti máa, mi ní láìkẹ́ àti jókòó sí ibẹ̀ torí atẹ́gùn in case of in case it.

February mo fẹ́ràn jù nínú oṣù February torí ọjọ́ tó wà nínu February pọ̀. February máa ń tètè tán. And then April, April oṣù tí wọ́n bí mi ni April. Ìgbà tí mo máa ń celebrate birthday mi ni ẹ, mo máa like oṣù April náà.

Èmi ò ní aṣọ wíwé. Ọkùnrin ni mí, mi ò ní aṣọ wíwé. Culture wa ò gbà kí àwọn ọkùnrin máa wẹ́ aṣọ. Agbádá ni mo ní pẹ̀lú àwọn English shirt, àwọn nǹkan tí mo ní nìyẹn. Mi ò ní.

Mo máa ń pé owó dédé pẹ̀lú àwọn ọ̀rẹ́. Eléyìí tó bá tọ́ sí mi ni mo máa mú, èyí tó bá tọ́ sí wọn náà ni màá fún wọn. Mi ò cheat anybody. Baṣe máa ń pé owó iṣẹ́ nìyẹn. A máa pín owó wa nomaly. What you are expected to get, what you are entitled to, you get it.

Mo ti lọ sí àgọ rí. Nígbà tí wọ́n mú ẹnìkan ní compound wa, mo lọ sí àgọ́, mo lọ ṣelérí. Ìgbà yẹn ni mo lọ s' àgọ̀ rí o. Kì í ṣe pé wọ́n gbé mi lọ s' àgọ̀ rí. Mi i tí, wọ́n ò tíì gbé mi lọ sí àgọ̀ rí pé mo, mo dáràn.